Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Ni àárọ̀, oúnjẹ àárọ̀, mo fẹ́ràn láti máa jẹ àkàrà àti kósè láàárọ̀. Àwọn oúnjẹ tí mo fẹ́ràn láti máa jẹ láàárọ̀ nìyẹn. Mo fẹ́ràn oúnjẹ àkàrà ní oúnjẹ àárọ̀ nítorí pé tí èèyàn fẹ́ jẹ oúnjẹ àárọ̀, àwọn oúnjẹ àárọ̀ kì í ṣe àwọn oúnjẹ tó tóbi. Nítorí pé kò, kò ní dá kí èèyàn jẹ oúnjẹ tó tóbi tó bá ń lọ síbi iṣẹ́ láàárọ̀. Tó bá jẹ àwọn oúnjẹ tó tóbi, tó bá ti dé ibi iṣẹ́, oní tàn wùn máa ma sùn ni. Fún ìdí èyí ni mo máa ń jẹ oúnjẹ àkàrà láàárọ̀. Tí m bá ti jí, tí m bá fẹ́ jáde, mo máa ń, máa ń jẹ àkàrà láràárọ̀.

Ṣé o fẹ́ràn fèrèsé ọkọ̀? Mo fẹ́ràn bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni mo fẹ́ràn kí n máa jókòó ní fèrèsé ọkọ̀. Tí mo bá fẹ́ jáde tí mo ń lo ọkọ̀, mo fẹ́ràn láti máa jókòó ní ibi fèrèsé, tọ́ri pé mo fẹ́ kí atẹ́gùn kó máa wọlé sí mi lára. Mo tún fẹ́ràn kí n máa rí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní àyíká nígbà tá n jáde, nígbà tá ń lọ. Má ń fẹ́ràn láti jókòó ní fèrèsé ọkọ̀. Tí èèyàn bá jókòó ní fèrèsé ọkọ̀, a máa rí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀, a máa rí àwọn tó ń kọjá tó ń ṣe ǹkan láti fèrèsé náà. Atẹ́gùn sì máa wọlé sí i lára dáadáa. Fún ìdí ẹ àwọn yìí ni mo fẹ́ràn láti máa jókòó ní fèrèsé ọkọ̀. Tí mo bá fẹ́ jáde, mo máa ń jókòó ní fèrèsé.

Àkókò mélòó ni ó ń ṣètò agogo ìjí rẹ? Mo ti fi ago mi sí àárọ̀, tó bá ti dí ago, aago mẹ́fà láàárọ̀, aago mi máa, máa jí mi. Mo ti fi, mo ti ṣètò ago mi kó jí mi ní ago mẹ́fà àárọ̀ lójoojúmọ́. Ago, tó bá ti dí ago mẹ́fà àárọ̀, ago mi á dùn láti jí mi kí n lè bẹ̀rẹ̀ síí ṣe àwọn nǹkan tó yẹ kí n ṣe kí n tó jáde. Mo máa ń fi sí aago mẹ́fà àárọ̀, aago mi máa dùn láti jí mi ní aago mẹ́fà àárọ̀ lójoojúmọ́. Mo ti, mo ti fi sí ago mẹ́fà àárọ̀ kó dùn kó jí mi. Àkókò tí mo ti fi síbẹ̀ ni àkókò mẹ́fà àárọ̀.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni àkókò ọdún Kérésìmesì tí a ń ṣe ní ìparí ọdún. Mo fẹ́ràn àkókò Kérésìmesì nítorí pé àwọn èèyàn kì í lọ síbi iṣẹ́, kò kí ń sí iṣẹ́, kò kí ń sí ilé ìwé. Àwọn tó máa ń lọ síbi iṣẹ́ àti ilé ìwé wọ́n máa ti parí, wọ́n máa ti ṣe tán, wọ́n máa ti ṣe gbogbo nǹkan tó fẹ́ ṣe. Àwọn mọ̀lẹ́bí, abí àtà àti ara, wọ́n ò ní wá níbi iṣẹ́, wọ́n máa ti padà wá sílé. A máa ṣe gbogbo nǹkan tí a fẹ́ ṣe papọ̀. A máa jẹun, a máa kọrin, a máa ṣeré, a máa ṣe gbogbo nǹkan papọ̀. Ní arààárọ̀ ní ọdún Kérésìmesì, a máa jáde, a máa ń lọ sọ́kùn, a máa ń ṣe eré ìdárayá, a máa ń ṣe nǹkan oríṣiríṣi lọ́pọ̀ tó máa ń mú inú wa dùn. Àwọn ọmọdé, àtàgbà, inú wa máa ń dùn nígbà tí ọdún Kérésìmesì bá ti dé.

Ní ìgbà wo ni ọjà tuntun yóò jáde? Ọjà tuntun máa ń jáde lọ́sẹ̀ ọ̀sẹ̀. Tí ọ̀sẹ̀ bá ti fẹ́ bẹ̀rẹ̀, àwọn ọjà tuntun má máa jáde. Àwọn tó máa ń ta ọjà tuntun, wọ́n máa ń ṣe ìrìn àjò lọ sí ibi tó máa ń ra àwọn ọjà yẹn. Tí ọ̀sẹ̀ bá ti ń parí, wọ́n máa ti ṣe ìrìn àjò yẹn, wọ́n máa ti lọ rà, wọ́n máa ti padà wá. Tí ọ̀sẹ̀ míì bá fẹ́ bẹ̀rẹ̀ ni wọ́n máa mú àwọn ọjà yẹn tuntun tí wọ́n lọ rà ni wọ́n máa mú jáde. Wọ́n máa gbé s'ọjà ní ọ̀sẹ̀ yẹn. Ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni àwọn ọjà tuntun máa ń jáde síta. Tí àwọn èèyàn bá lọ s'ọjà, wọ́n máa rí àwọn ọjà tuntun láti rà ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀. Ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni ọjà tuntun máa ń jáde.

Ṣé o ní gíláàsì ọ̀hún? Bẹ́ẹ̀ni, rárá o, rárá o, rárá o. Mi ò kí ń lo gíláàsì. Mi ò ní gíláàsì ọ̀hún. Àwọn tó máa ń lo gíláàsì ọ̀hún ni àwọn tí dókítà ti sọ fún kan má ló kan má kí wọ́n má lòó. Fún èmi, dókítà ò tí sọ fún mi pé kí n máa lo gíláàsì ọ̀hún. Mi ò kí ń lo gíláàsì kankan sí nǹkan tó ṣe ojú mi, mo máa ń ríran dáadáa. Mo máa ń rí nǹkan tó wà ní iwájú mi, mo tún máa ń rí àwọn nǹkan tó jìnnà. Mi ò níí, mi ò ní ìṣòro pẹ̀lú ojú mi, mo máa ń ríran dáadáa. Kò sí nǹkan tó ṣe ojú mi, mo máa ń ríran dáadáa, dáadáa. Mi ò kí ń lo gíláàsì ọ̀hún nítorí pé kò sí nǹkan tó ṣe ojú mi. Ojú mi dáa, kò sí nǹkan tó ṣe. Mo máa ń tọ́jú ojú mi, màá ń ṣe nǹkan tó yẹ kí n ṣe, kì í kò sí nǹkan tó ṣe ojú mi.

Báwo ni o ṣe máa ń kojú ìdènà ọkọ̀? Àwọn ọkọ̀ wọ́n máa ń ní àwọn nǹkan tó máa ń ṣe wọ́n lẹ́ẹ̀kan kan. Àwọn ọkọ̀ wọ́n máa ń ní àwọn ìdààmú àti wàhálà kan tó máa ń ṣe wọ́n. Èèyàn nílò láti ṣe àwọn ètò sílẹ̀ tí èèyàn má má lò láti kọjú ìdènà tí àwọn ọkọ̀ yìí máa ń ṣe. Tí àwọn ìdènà yìí bá wá, èèyàn á ti ṣètò sílẹ̀, á ti ṣe àwọn nǹkan tó yẹ kí èèyàn ṣe. Bíi kí èèyàn ní àwọn instrument, àwọn irinṣẹ́ kan, àwọn nǹkan tí èèyàn lẹ́ lò láti fi kojú àwọn ìdènà kan tí ò-- tí ò ṣe àwọn ìdènà tó nílò nǹkan tó pọ̀ láti ṣe. Fún èmi, mo lè ṣe àwọn nǹkan kéékèèké, mo lè tún ṣe àwọn ǹyẹ́. Tó bá wá jẹ́ àwọn nǹkan tó tóbi, mo máa ń lọ bá àwọn mechanic tó máa ń ṣe iṣẹ́ yẹn kó bá mi ṣe. Mo ní mechanic tó máa ń bá mi ṣiṣẹ́, tó máa ń bá mi ṣe àwọn èrò àwọn nǹkan yìí.

Ṣé o máa ń ṣe àtúnlò nǹkan? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúnlò èmi ni mo ní nǹkan mi. Ni ìgbà tó bá fẹ́ lò-- tí mo bá fẹ́ lò nǹkan mi, màá lò. Tó bá wù mí láti tún lò, màá tún lò. Mò ń tún lò àwọn nǹkan mi, èmi ni mo ní. Mi ò ya nǹkan láti àwọn ẹlòmíràn, èmi ni mo fowó mi rà. Tí mo bá fẹ́ lò nǹkan tí mo fowó mi rà, màá lò. Tí mo bá fẹ́ tún lò, màá tún tún lò. Mo máa ń tún nǹkan mi lò. Tí nǹkan yẹn bá sì ń ṣiṣẹ́, tí kò tíì bàjẹ́, tí kò tíì ní àwọn wàhálà kan tó máa ń jẹ́ kí, tó máa ń jẹ́ kó má ṣiṣẹ́ mọ́, mo máa ń tún lò torí pé èmi ni mo ní nǹkan mi, èmi ni mo fowó mi rà. Mo lè tún lò ní ìgbàkígbà tó wù mí, tí mo bá fẹ́ tún lò, màá tún lò, tí mo bá fẹ́ ṣe nǹkan pẹ̀lú ẹ̀, màá ṣe.

Báwo ni o ń ṣe máa ń tọ́jú ara ẹ? Mo máa ń tọ́jú ara mi, mo máa ń ṣètò láti tọ́jú ara mi dáadáa. Mo máa ń lọ sí ri dókítà, màá lọ ṣe àwọn àyẹ̀wò, mo máa ń jẹun àwọn nǹkan tó tọ́ àti àwọn nǹkan tó yẹ kí n jẹ, màá ń wúwa àwọn ọ̀wà tí kò ní fa ìjàmbá. Mo màá ń ṣe gbogbo nǹkan tó yẹ kí n ṣe, mo màá ń ṣe ìmọ̀tótó àyíká mi tó dáa. Mo máa tí n bá fẹ́ sùn, mo màá ń, mo màá ń tilẹ̀kùn. Mi ò kí ń jẹ́ kí àwọn ẹ̀fọn kó jẹ mí. Màá ń ṣe gbogbo nǹkan tó yẹ kí n ṣe. Mo, mo máa ń fisọ́kàn láti ṣe àwọn nǹkan yìí nítorí pé mi ò fẹ́ kí àìsàn. Kó, kó bá mi lára. Mi ò fẹ́ kí àwọn nǹkan tí kò yẹ kí n ṣe kó wá bá mi lára kí n wá lo máa rí àwọn dókítà.

Ní ìgbà wo lo kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́? Ní ibi tí ta ti ń ṣiṣẹ́, a máa ń kọ ìgbékalẹ̀ ní ọdún ọdún. Tí ọdún bá ti kọjá, a máa gbé àwọn ìgbékalẹ̀ tá lọ ní ọdún tó kẹ́yìn, a máa wò ó, a máa ṣe àtúnṣe tó yẹ ká ṣe, a máa ṣe gbogbo nǹkan tó yẹ ká ṣe lórí ìgbékalẹ̀. Tí a bá ti ṣetán, ìgbékalẹ̀ yẹn la máa wa lò ní ọdún ta ti bẹ̀rẹ̀. A máa ń ṣe ìgbékalẹ̀ wa ní ọdún ọdún, a máa ń ṣe, a máa ń gbé yèwò, a máa ń ṣe àwọn nǹkan tí àwọn òyìnbó máa ń pè ní adjustment sí i kí a tó bẹ̀rẹ̀ sí ń lò ó ní ọdún ọdún. Ní ọdún tó kẹ́yìn ni a ṣe ìgbékalẹ̀ wa tí a máa ń lò ní ibi iṣẹ́

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Bẹ́ẹ̀ni, a máa ń fún àwọn òṣìṣẹ́ wa owó àfikún. Máa ń fún wọn ní àwọn owó yìí ní ọ̀sọ̀ọ̀sẹ̀. Tí èèyàn bá ṣe iṣẹ́ jù tàbí èèyàn bá ṣe àwọn iṣẹ́ tí kò dára pọ̀ mọ́ iṣẹ́ tó yẹ kó ṣe, a máa ń fún wọn ní owó àfikún. Àwọn mìíràn wọn máa ń gba owó àfikún ní òṣùòṣù. A máa ń fún wọn pẹ̀lú owó oṣù wọn, máa ń fi nǹkan sórí owó oṣù wọn nítorí pé wọ́n ti ṣiṣẹ́ tó dáa, wọ́n ti ṣiṣẹ́ ní àkókò tó ju èyí tó yẹ kó ṣe kó ṣiṣẹ́. Fún àwọn ìdí èyí ni a máa ń fún wọn ní owó àfikún.

Àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe? Àwọn ẹbí mi wọ́n máa ń ṣe àṣà Yorùbá. Àṣà Yorùbá tó gbélé tí ìbílẹ̀ tó jìn ni àwọn ẹbí mi máa ń ṣe. Kí àwọn òyìnbó tó dé pẹ̀lú àṣà wọn, kí àwọn Yorùbá-- kí àwọn òyìnbó tó dé, àwọn Yorùbá wọ́n ní àṣà tiwọn, wọ́n ní bó ṣe ń ṣe ǹkan wọn, wọ́n ní bó ṣe ń wuwá, wọ́n ní ibi tí wọ́n máa ń ṣe ìsìn wọn. Kí àwọn òyìnbó tó dé, àmọ àṣà Yorùbá lẹ́ Ìtìjìlẹ̀ ni àwọn òbí mi ń ṣe. Ṣùgbọ́n ní ìsìn ti àwọn òyìnbó ti dé, tan ti mú àwọn àṣà mìíràn pẹ̀lú wọn tí àwọn èèyàn tí ń bẹ̀rẹ̀ sí ń lo àwọn àṣà àwọn òyìnbó. Àwọn tó máa ń ṣe àwọn àṣà ìbílẹ̀ wọ́n ò fi bẹ́ẹ̀ pọ̀ mọ́, nítorí pé àwọn tó kù wọ́n máa ń ṣe àṣà àwọn ìbílẹ̀ tí àwọn òyìnbó. Ṣùgbọ́n àwọn ẹbí mi wọ́n máa ń ṣe àṣà àwọn Yorùbá.

Báwo ni o ṣe máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́? Ní ibi iṣẹ́, wọ́n ò kí ń gbà wá láàyè ká máa dáhùn fóònù, ká máa gbé fóònù, wọ́n ò kí ń gbà wá láàyè. Fún ìdí èyí, a kì í lọ fóònù ní ibi iṣẹ́. A kì í lọ fóònù ní ibi iṣẹ́, wọ́n ò kí ń gbà wá láàyè ká lò ó. Ṣùgbọ́n tí a bá ráyè láti lo fóònù, wọ́n máa ń fún wa láàyè láti tètè lọ ṣe nǹkan ta fẹ́ ṣe kí a tó bẹ̀rẹ̀ sí máa ṣiṣẹ́. Ṣùgbọ́n wọ́n ò kí ń gbà wá láàyè ká máa gbé fóònù dání nígbà tí a máa ń ṣiṣẹ́. Ṣùgbọ́n tí kí iṣẹ́ tó bẹ̀rẹ̀, wọ́n máa ń gbà wá láàyè ká lo fóònù wa. Àti tí a bá lọ se, ẹ́, oúnjẹ ọ̀sán, wọ́n tún máa ń gbà wá láàyè ká lo fóònù wa ká fi ṣe nǹkan ta fẹ́ ṣe. Fún ìdí èyí ni ó ṣe mi ò kí máa ń lo fóònù olójoojumọ́ nígbàkígbà tí mo fẹ́ lò ó.

Ṣé o ní àgbàlá òjò? Bẹ́ẹ̀ni, mo ní àwọn àgbàlá òjò. Tí òjò bá ń rọ̀, tí mo fẹ́ bá jáde nígbà tí òjò bá ń rọ̀, màá ń lo àgbàlá òjò láti jáde kí òjò yẹn má pa mí ẹsẹ̀ lára. Màá ń lo àgbàlá òjò tí a bá ti wọ̀ nínú àsìkò òjò, tí òjò bá ń rọ̀. Tí èèyàn bá fẹ́ jáde, mo máa ń jáde pẹ̀lú àgbàlá òjò torí pé tí èèyàn bá jáde tí òjò bá rọ̀, tí kò bá mu dání, òjò á pa wọn sára. Fún ìdí èyí ni mo máa ń ní àgbàlá òjò tí bá fẹ́ jáde. Mo máa ń mú jáde, ó máa ń wà pẹ̀lú mi tí bá jáde. Mo máa fi ń búra mi tí òjò bá rọ̀. Mo máa ń lò ó kí òjò má pa mí. To ó bá ti wá di ìgbà òjò, àsìkò tí òjò má ń rọ̀ lójoojúmọ́, màá ń ní àgbàlá òjò tí mo máa ń mú jáde. Tí bá fẹ́ jáde, màá ń lo ìgbàlá òjò.

Báwo ni o máa ń gba ọ̀wọ́ àwọn ènìyàn? Mo máa ń gba ọ̀wọ́ àwọn ènìyàn, àwọn tí mo bá ń bá ṣiṣẹ́ àti àwọn oníbàárà tí a bá ríra, ta bá fẹ́ kíra wa, a máa ń gba ọ̀wọ́ wa. Nitori pé ó jẹ́ nǹkan tó máa ń ṣe tí mo bá fẹ́ kí èyàn tí èèyàn ń ṣiṣẹ́ pẹ̀lú àbí tí èèyàn bá ń rìn tàbí èèyàn tí èèyàn bá ń bá ṣọ̀rẹ́ tí wọ́n fẹ́ kí yan, wọ́n máa ń gba ọ̀wọ́ wọn. Wọ́n máa ń gba àwọn ènìyàn, tí èèyàn bá n bá àwọn tó tóbi jù tàbí àwọn tó jù wọn ní ọjọ́ orí, èèyàn gbọdọ̀ dúró kí èèyàn tó ga jùlọ, èèyàn tó jù lọ ní ọjọ́ orí kó gba ọ̀wọ́ wọn. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa ń ṣe. Mo máa ń gba àwọn ènìyàn tí n bá fẹ́ kí yan, tí n bá fẹ́ kí wọn, mo máa ń gba ọ̀wọ́ wọn.

Ṣé o máa ń ṣe eré ìdánì? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe eré ìdánì. Ó ṣe eré tó máa ń dùn yàn nínú tí èèyàn bá ń ṣe. Àwọn ọmọdé máa ń ṣe àti àwọn àgbà. Àwọn àgbà náà máa ń ṣe eré náà, eré ìdánì. Ó máa ń dùn tí èèyàn bá ń ṣe. Tí o bá jẹ́ ọmọdé ni o tàbí àgbà ni o, ó máa ń dùn yàn lọ́kàn tí èèyàn bá ń ṣe eré ìdánì. Wọn máa ń máa rẹ́rìn-ín, wọ́n máa ń ṣiṣẹ́ papọ̀, wọ́n máa máa ṣe, wọ́n máa ń ṣe ọwọ́ pọ̀ pẹ̀lú àwọn tí wọ́n bá ṣe eré. Ó jẹ́ nǹkan tó dáa, ó jẹ́ nǹkan tó máa ń dùn ni lọ́kàn tí èèyàn bá ń ṣe eré ìdánì. Mo máa ń ṣe eré ìdánì tó pọ̀. Mo fẹ́ràn láti máa ṣe àwọn eré ìdánì. Mo máa ń ṣe pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Mo tún máa ń ṣe pẹ̀lú àwọn òṣìṣẹ́ àti àwọn òníbára wa. Ọmọ wọn máa ń ṣe pẹ̀lú wọn.

Báwo ni ìwà ìṣòwò rẹ ṣe rí? Àwọn ìwà ìṣòwò mi, ó jẹ́ nǹkan tí mo ti fojú sí, tí mo ti ṣètò, tí mo ti ṣe ìlànà pé ìwà ìṣòwò mi á jẹ́ nǹkan tó dáa, á jẹ́ nǹkan tí ò ní dúyàn lára, tí ò ní dú ẹni kejì mi lára. Tí n bá máa ń ṣe nǹkan pẹ̀lú èèyàn, mo máa ń jẹ́ kó yé wọn pé nǹkan tí à ń ṣe papọ̀, ó gbọdọ̀ jẹ́ nǹkan tó jẹ́ àǹfààní sí èmi kó tún jẹ́ àǹfààní fún wọn, kó jẹ́ àǹfààní fún gbogbo wa tí à ń ṣe papọ̀. M á ń jẹ́ kó yé wọn pé kì í ṣe pé kí èmi nìkan kó jẹ́ àǹfààní, kí ẹni tí mo ń bá papọ̀, kí wọ́n máa jẹ́ àǹfààní kankan. Rárá, mà á ń jẹ́ kó yé wọn pé nǹkan tí a ṣe o, ìwà tí a ṣe o, ó máa ń jẹ́ àǹfààní fún gbogbo wa tí à ń ṣe.

Ṣé o mọ̀ bí a ṣe ń ka àwòrán ilẹ̀? Rárá o, mi ò mọ̀ bó ṣe máa ń ka àwọn, àwọn àwòrán ilẹ̀. Àwọn tó ń ṣiṣẹ́ pẹ̀lú ilẹ̀, àwọn tó mọ ǹkan nípa ilẹ̀, àwọn tí irú iṣẹ́ tó ń ṣe wọ́n máa ń ṣiṣẹ́ pẹ̀lú àwòrán ilẹ̀, àwọn ló mọ̀ bí wọ́n ṣe máa ń ka àwọn àwòrán ilẹ̀. Fún èmi iṣẹ́ tí mò ń ṣe kò dára pọ̀ mọ́ ilẹ̀. Fún ìdí èyí, mi ò mọ̀ bó ṣe máa ń ka àwòrán ilẹ̀. Àwọn tó máa ń ṣiṣẹ́ pẹ̀lú ilẹ̀, àwọn tó máa ń ṣe àwòrán ilẹ̀, àwọn ló mọ̀ bó ṣe máa ń ka àwòrán ilẹ̀. Mi ò mọ̀ bó ṣe máa ń ka àwòrán ilẹ̀. Mi ò mọ̀. Rárá, mi ò mọ̀ bó ṣe máa ń ka.

Wákàtí mẹ́ẹ̀lọ̀ ni mo máa ń wọ ojú ìbòjú lójojúmọ́. Mi ò kí ń má pẹ́ ti lórí wíwọ ojú ìbòjú. Mo máa ń lo bí wákàtí kan péré nígbà tí mo ń wọ ojú ìbòjú. Kò kín dá kí èèyàn má wọ ojú ìbòjú torí pé kò da fún ojú. Ó lè jẹ́ kí ojú máa dúnyàn, ó lè jẹ́ kí ojú èèyàn kó fọ́. Kò dára kí èèyàn máa wọ ojú ìbòjú fún ìgbà tó pẹ́. Àwọn dọ́kítà ti sọ pé kò dáa fún ojú èèyàn kí èèyàn máa wọ ìbòjú fún wákàtí tó pẹ́ gan-an. Fún ìdí èyí, mi ò kí ń má n pẹ́, mi ò kí máa pẹ́ gan tí mo bá wọ ojú ìbòjú. Tí mo bá ti ṣe díẹ̀, màá fi lẹ. Tí mo bá ti ṣe wákàtí kan, màá fi lè. Kò dá kí èèyàn máa wọ ojú ìbòjú fún ìgbà tó pẹ́, tó pẹ́ gan. Kò dára rárá.